Mo nífẹẹ sí láti kọ́ ìmọ̀ bí a ṣe ń bá oníbàárà sọ̀rọ̀, ṣùgbọ́n mo nífẹẹ sí láti kọ́ ní òkè òkun. Mi ò fẹ́ kọ́ ní orílẹ̀ èdè mi, mo nífẹẹ sí láti kọ́ ní òkè òkun.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ mi láti lè mọ irú ìwà wo ni wọ́n ń wù, báwo ni wọ́n ṣe ń ṣe iṣẹ́ sí. Mo nífẹ̀ẹ́ síi láti máa ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ mi.

Mo nífẹ̀ẹ́ sí ibọsẹ̀ tí wọ́n ń pè ní kọfasú ní èdè gẹ̀ẹ́sì, mo nífẹ̀ẹ́ síí dáradára. Mo nífẹ̀ẹ́ sí bàtà tí wọ́n ń pè ní cover shoe ní èdè gẹ̀ẹ́sì, mo nífẹ̀ẹ́ síí dáradára.

Bẹ́ẹ̀ni, mo nífẹsí kí n dáwà ní òru láti lè ronú nípa ìgbésí ayé mi. Mo nífẹsí dáradára láti dáwà ní òru láti lè ronú ìgbésí ayé mi, mo nífẹsí.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí láti máa ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àjájà bí i ǹkan èlò inú ilé bíi ẹ̀rọ amúlétutù, bí i ẹ̀rọ alámòhùnmáwòrán. Mo nífẹ̀ẹ́ sí dáadáa láti máa ra ní orí Íńtánẹ́ẹ̀tì.

Mo nífẹ̀ẹ́ sí láti máa ṣiṣẹ́ ní wákàtí márùn ún sí wákàtí mẹ́fà ní ojoojúmọ́. Mo nífẹ̀ẹ́ sí dáradára sí wákàtí márùn ún tàbí wákàtí mẹ́fà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ máa lo ẹ̀rọ ìgbésókè àjájá tó bá jẹ́ ibi tí ó ga ni mò ń lọ. Mo ní ìfẹ́ sí láti máa lo ẹ̀rọ ìgbésókè àjájá tó bá jẹ́ ibi tó ga.

Bẹ́ẹ̀ni, mo nífẹsí láti máa ṣe ìsọdọ̀tun ọkàn nítorí mo fẹ́ àlàáfíà fún ìlera mi. N ko nífẹsí láti máa di nǹkan sọ́kàn. Mo nífẹ́ sí láti máa ṣe ìsọdọ̀tun ọkàn dáradára.

Rárá o, mo gbàgbọ́ nínú ohun tí mo bá fi ojú ara mi rí. Mi kò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ ṣùgbọ́n mo gbàgbọ́ lórí ohun tí mo bá fi ojú ara mi rí.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ tí ọ̀pọ̀lọpọ̀ máa ń fi ń pè mí. Orúkọ ìnagijẹ mi ní èdè gẹ̀ẹ́sì ni Surprise. Surprise ni orúkọ ìnagijẹ mi ní èdè gẹ̀ẹ́sì.

Mo nífẹẹ sí láti kọ́ èdè French. Mo nífẹẹ sí French dáadáa torí orílẹ̀ èdè tó ń lò ó pọ̀. Mo nífẹẹ sí láti kọ́ èdè Faransé French. Mo nífẹẹ sí dáadáa.

Mo mọ bí wọ́n ṣe ń se ìrẹsì. Mo mọ bí wọ́n ṣe ń ṣe dáa dáa. Yálà ìrẹsì funfun tí a máa ń dín ata sí ni, tàbí èyí tí a máa ń ṣe ní alásèpọ̀ tí wọ́n ń pè ní jollof rice ní èdè Gẹ̀ẹ́sì. Mo mọ bí a ṣe ń ṣe ìrẹsì dára dára.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ò dáa mọ́rán nítorí mi kìí ṣe ìmẹ́lẹ́ ní ẹnu iṣẹ́, mo sì máa ń tẹ̀lé ohun tí wọ́n bá ní kí n ṣe. Mo nífẹ̀ẹ́ sí láti tẹ̀lé ohun tí ọ̀gá mi bá ní kí n ṣe. Mi kì í ṣe ìmọ̀ ìmẹ́lẹ́ ní ẹnu iṣẹ́.

Irú ààyè ìkọkọ wo ni o ń tọ́ka sí? Ṣé ẹni tí wọ́n ń pè ní private party ní èdè gẹ̀ẹ́sì ni o ń tọ́ka sí ni? Tí ó bá jẹ́ bẹ́ẹ̀, mo níìfẹ̀ sí láti máa fọ̀ dáradára, mo sì máa ń wọ àwọ̀ tẹ́lẹ̀ kí n tó wọ aṣọ.

Bi mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi ni wípé mi kò nífẹ̀ẹ́ sí láti máa di ǹkan ṣọ́kàn. Yálà ẹ̀ n tí ó le kó bá ìlera mi. Mo nífẹ̀ẹ́ sí láti máa ronú ǹkan tí ó lè máa mú inú mi dùn. Mi kò nífẹ̀ẹ́ sí láti máa ro ǹkan tí yóò máa bá mi lọ́kàn jẹ. Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi nìyẹn. Mo nífẹ̀ẹ́ sí ǹkan tí yóò máa mú ọkàn mi máa dùn ní gbogbo ìgbà.